Bẹ́ẹ̀ni, mo ni ẹranko ọ̀sìn, ó sì jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Ni gbogbo àṣà ayé, pàápàá jùlọ nínú àṣà Yorùbá, a ti mọ̀ pé ìbáṣepọ̀ láàárín ènìyàn àti ẹranko ti pẹ́ gan-an. Ẹranko kì í ṣe ohun ìṣeré nìkan, wọ́n lè jẹ́ ọ̀rẹ́, olùdáábòbò, alábàákẹ́gbẹ́ àti kódà olùkọ́ni nípa ìfẹ́, ìfaradà àti ojúṣe. Ẹranko ọ̀sìn tí mo ní ni ajá, orúkọ rẹ̀ ni Bọ́lá. Mo fún un ní orúkọ yìí nítorí pé ó mú ayọ̀ wá sí ilé wa gẹ́gẹ́ bí orúkọ náà ti ṣe túmọ̀ sí ọlá àti ayọ̀. Ajá yìí jẹ́ aláwọ̀ funfun pẹ̀lú àwọ̀ dúdú díẹ̀ lórí etí rẹ̀. Nígbà tí mo kọ́kọ́ rí i, ó kéré gan, ojú rẹ̀ ń yọ, ara rẹ̀ sì ń mì bí ẹni pé ó ń bẹ̀rù ayé tuntun tí ó wọ̀. Láti ìgbà yen ni ìfẹ́ mi sii ti bẹ̀rẹ̀. Ìtàn bí mo ṣe rí Bọ́lá jẹ́ ìtàn tó kún fún ìtanù. Ọjọ́ kan ni mo ń bọ̀ láti ọjà, mo sì rí ajá kékeré kan ti won fi sí ẹ̀gbẹ́ ọ̀nà, kò sí ẹnìkan tó ń tọ́jú rẹ̀, ó sì dàbí ẹni pé ebi ń pa á. Mo dúró, mo wòó dáadáa, inú mi sì bàjẹ́ gan. Nígbà náà ni mo pinu pé mi ò lè fi ẹranko yìí sílẹ̀. Mo gbé e lọ sí ilé, mo wẹ́ ẹ, mo fún ní oúnjẹ, mo sì ṣe ìtọ́jú àkókò fún un. Láti ọjọ́ náà ni Bọ́lá ti di ọmọ ilé wa. Ìtọ́jú ajá kò rọrùn rara, ṣùgbọ́n ó kún fún ìtẹ́lọrùn. Ni gbogbo òwúrọ̀, mo máa ń jí i, mo máa ń mú u jáde kí ó lè sáré de àti kó lè ṣe ohun tí ajá máa ń ṣe. Mo tún máa ń fún un ní oúnjẹ tó péye, omi mímu tó mọ́, mo sì máa ń fọ ara rẹ̀ déédé. Ni gbogbo oṣù mélòó kan, mo máa ń mú un lọ sí ilé ìwòsàn ẹranko tí oyinbo ń pè ní Veterinary Clinic kí dókítà ẹranko lè ṣe àyẹ̀wò ìlera rẹ̀ kó sì gba abẹ́rẹ́ tó yẹ. Gbgbo èyí kọ́ mi ní ojúṣe àti ìtẹ̀síwájú nínú ìgbésí ayé. Bọ́lá jẹ́ ajá tó gbọ́n gan. Ó lè mọ ìgbà tí mo bá ń bínú tàbí tí inú mi kò dùn. Nígbà bẹ́ẹ̀, ó máa ń súnmọ́ mi, ó máa ń fi orí lé ẹsẹ mi, bẹ́ẹ̀ ni pé ó ń sọ pé, "Má ṣe yọ ara rẹ lẹ́nu, mo wà pẹ̀lú rẹ." Iṣẹ́ yìí ti jẹ́ kí n mọ̀ pé ẹranko ní ìmọ̀lára, wọ́n sì lè fi ìfẹ́ hàn láì sọ̀rọ̀. Nígbà mí, nígbà tí mo bá padà láti ilé ẹ̀kọ́ tàbí ibi iṣẹ́, ó máa ń sáré wá pàdé mi pẹ̀lú ayọ̀ tó pọ̀, tó bẹ́ẹ̀ tí ó fi fo sókè. Èyí ń jẹ́ kí n gbagbe ìrora àti ìṣòro ọjọ́ yen. Nípa ìbáṣepọ̀ mi pẹ̀lú Bọ́lá, mo ti kọ́ ẹ̀kọ́ púpọ̀. Mo kọ́ ẹ̀kọ́ ìfaradà nítorí pé ajá kìí kọ ohun gbogbo lọ́sẹ̀ kan. Ó gba àkókò, ìtẹlọrun àti ìfaradà láti kọ́ ní ìhùwàsí rere. Mo tún kọ́ ẹ̀kọ́ ìfẹ́ láìpéya nítorí pé ajá ń fẹ́ oníwà rẹ̀. Ni àwùjọ Yorùbá, ajá jẹ́ ẹranko tó ní ipa pàtàkì. Láti ìgbà àtijọ́, ajá ni wọ́n máa ń lò gẹ́gẹ́ bí olùṣọ́ ilé, olùkópa nínú ìdẹ́rùn àti gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Àwọn àgbà wa máa ń sọ pé, "Ajá kii jẹ kí olè sùn." Èyí túmọ̀ sí pé ajá jẹ́ olùdáábòbò tó dájú. Ní ilé wa, Bọ́lá ti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùṣọ́ rere. Ni gbogbo ìgbà ni, tí ohun àìjìjí bá ṣẹlẹ̀ lálẹ́, ó máa ń ké, ó sì máa ń jẹ́ kó yé wa pé a gbọdọ̀ sọ́ra. Pẹ̀lú gbogbo àǹfààní tí ẹranko ọ̀sìn mú wá, a gbọdọ̀ tún mọ̀ pé ojúṣe ń bẹ lórí àwa tí a bá pinu láti ní ẹranko yìí. Kò yẹ kí a gba ẹranko sí ilé láì ṣe ìbójútó irú ẹranko bẹ́ẹ̀. Bí a kò bá lè pèsè fún àwọn ẹranko wọ̀nyí, kò yẹ kí a gbà wọ́n sílẹ̀ nítorí ìbànújẹ́ púpọ̀ ni ó ṣẹlẹ̀ nígbà tí a bá gba ẹranko tí a ò bá lè tọ́jú sí ilé.

Ìtara níbi iṣẹ́ jẹ́ ohun pàtàkì gan nínú gbéṣé ayé ènìyàn. Bí ènìyàn kò bá ní ìtara, iṣẹ́ lè di ẹrù, ó sì lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn àti títara. Ní tèmi, ọ̀pọ̀ nǹkan ló máa ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ dáadáa, láti jí lójoojúmọ́ pẹ̀lú ìmúra sílẹ̀, àti láti fi gbogbo agbára mi sí ohun tí mò ń ṣe. Ní ọ̀kan lára àwọn ohun tí ó ṣe pàtàkì jùlọ fún mi ni fífi ìfẹ́ sí iṣẹ́ tí mò ń ṣe. Nígbà tí ènìyàn bá fi ìfẹ́ sí iṣẹ́ rẹ̀ gan, ìtara máa wà láìṣe ìfipamọ́. Mo rí iṣẹ́ mi gẹ́gẹ́ bí ohun tí ó ní ìtùnú, kì í ṣe iṣẹ́ ọwọ́ nìkan. Ní gbogbo ìgbà tí mo bá rí pé iṣẹ́ tí mò ń ṣe ran àwọn ènìyàn lọrun tàbí ó mú ìyípadà rere wá, inú mi máa ń dùn. Ìtara mi sì máa ń pọ̀ sí i. Mo mọ̀ lára pé ohun tí mò ń ṣe ṣe pàtàkì. Ó ń fún mi ní agbára láti ṣe iṣẹ́ takuntakun. Ohun kejì tí ó máa ń fún mi ní ìtara ni àfojúsùn tí òyìnbó ń pè ní goals tí mo ti ṣètò fún ara mi. Níbi iṣẹ́, mo máa ń ṣètò àwọn àfojúsùn kéékèèké àti àwọn àfojúsùn ńlá. Nígbà tí mo bá ṣiṣẹ́ sí i, mo máa rí pé mò ń súnmọ́ ibi tí mo fẹ́ dé. Gbogbo ìgbà tí mo bá rí afoju tí mo bá parí àfojúsùn kan, kó dùn, kó tóbi tàbí kékeré, inú mi máa ń dùn gan. Mo sì máa ń rí gẹ́gẹ́ bí ìmúlorúkọ ara mi. Èyín mú kí n fẹ́ ìtẹ̀síwájú síi, kí n sì má ṣe irẹ̀wẹ̀sì. Ìtẹ́lọ́rùn àti ìyìn tí mo bá ń gbà láti ọ̀dọ̀ olórí iṣẹ́ tàbí àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi tuń jẹ́ ohun tó máa ń fún mi ní ìtara. Bí ènìyàn bá ṣe iṣẹ́ takuntakun tí kò sì sí ẹni tó mọ̀ tàbí tó mọ rírì iṣẹ́ rẹ̀, ó lè dín ìtara kù. Ṣùgbọ́n nígbà tí a bá sọ pé ó ṣeun tàbí ó ṣe dáadáa, ó máa ń fi hàn pé a rí ipa ẹni. Ìyin bẹ́ẹ̀ kì í ṣe pé ó ń jẹ́ kí ìgbéraga wà, ṣùgbọ́n mú kí n fẹ́ ṣe iṣẹ́ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Ohun mìíràn tó ṣe pàtàkì ni àjọṣerere láàárín àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́. Ibi iṣẹ́ tí àlàáfíà bá wà, tí ìbáṣepọ̀ dára, tí kò sí ìjà tàbí ìbànújẹ́ púpọ̀, ó máa rọrùn fún ènìyàn láti ní ìtara. Mo máa ń rí ìtara púpọ̀ nígbà tí mo bá ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ń fi ọwọ́ kanwọ́, tí wọ́n sì ṣetán láti ran ara wọn lọ́wọ́. Ibi iṣẹ́ tí ìbáṣepọ̀ dí dára bá wà kò ní sí ìṣòro. Àyíká ibi iṣẹ́ fúnra rẹ tún ní ipa lórí ìtara mi. Ibi tí mo ti ń ṣe iṣẹ́ tí ó bá kún fún ìbànújẹ́, ó máa mú ìrẹ̀lẹ̀ bá ẹni. Bí àyíká bá dà, ó ran ènìyàn lọ́wọ́ láti dojúkọ iṣẹ́ dáadáa. Nítèmi, mo rí pé bí mo bá ń ṣiṣẹ́ ní ibi tí mo ní ìtùnú, tí ohun èlò iṣẹ́ bá péye, ìtara mi máa ń pọ̀ sí i. Láìṣe ìṣòro, owó oṣù àti ẹ̀ṣọ́ iṣẹ́ tún jẹ́ ohun tí a kò lè fojú kọ. Bí ó tilẹ̀ jẹ́ pé owó kì í ṣe ohun pàtàkì jùlọ fún mi, ṣùgbọ́n owó tó péye ń fún mi ní ìtẹ́lọ́rùn, ó ń jẹ́ kí n lè pèsè fún ara mi àti ìdílé mi, ó sì ń dín ìbànújẹ́ ayé kù. Nígbà tí mo bá mọ̀ pé a ń sọ mí gẹ́gẹ́ bí ipa tí mò ń ṣe, ìtara mi máa ń dà ju. Ohun pàtàkì mìí ni ànfàní ìtẹ̀síwájú. Mo ní ìtara púpọ̀ níbi iṣẹ́ tí mo bá ń rí ànfàní láti kọ́ ẹ̀kọ́ tuntun tàbí láti kọ́ ìtẹ̀síwájú. Ibi iṣẹ́ tí kò fún ènìyàn ní ànfàní ìdàgbàsókè lè mú kí ènìyàn ní ọkàn ìrẹ̀wẹ̀sì. Ṣùgbọ́n nígbà tí mo bá mọ̀ pé mo lè di ẹni tó dára ju ara mi lọ lọ́la, ìtara mi á pọ̀ sí i. Òǹkà ìtara níbi iṣẹ́ kì í wá láti orísun kan ṣoṣo. Ó jẹ́ àpapọ̀ pọ̀n-ọ̀n-nkan ìfẹ́ sí iṣẹ́, àfojúsùn, ìyìn, àjọṣerere, àyíká tó dára, owó oṣù tó péye, ànfàní ìkẹ́kọ̀ọ́ àti ìṣàkóso rere. Nítèmi, gbogbo àwọn nǹkan wọ̀nyí ló máa ń ṣiṣẹ́ pọ̀ láti fún mi ní ìtara lójoojúmọ́. Nígbà tí ìtara bá wà, iṣẹ́ kì í dàbí ẹrù mọ́.

Ayé ènìyàn ń lọ láàárín òwúrọ̀ àti ìrọ̀lẹ́. Mẹ́jẹ́jì ní ìmọ́lẹ̀ tirẹ̀, ìtúmọ̀ tirẹ̀ àti ìmọ̀lára tí wọ́n ń bà ọkàn ènìyàn. Òwúrọ̀ jẹ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ titun, ìrọ̀lẹ́ sì jẹ́ àkókò ìsinmi àti ìrónú lórí ohun tí ọjọ́ mú wá. Nígbà mi a le rí ara wa ní àǹfààní ìfẹ́ méjèèjì, ṣùgbọ́n bí a bá ń bi mí pé ṣé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́, mo máa sọ pé ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù. Ko túmọ̀ sí pé mi ò fẹ́ràn òwúrọ̀ rara, ṣùgbọ́n ìrọ̀lẹ́ ní ìtúmọ̀ pàtàkì tí ó jinlẹ̀ sí mi. Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ àmì ìbẹ̀rẹ̀. Ni gbogbo òwúrọ̀, òòrùn máa ń yọ láti ila ọrùn pẹ̀lú wọn. Ìtàn ran-an ran tó túbọ̀ lágbára díẹ̀díẹ̀, afẹ́fẹ́ máa ń tutù. Ayéṣin máa ń dàbí ẹni pé ó tún dàbí ara rẹ̀. Mọ́ rántí pé ó rán wa, wọ́n rántí pé wá ní àǹfààní tuntun. Wọ́n rán wa létí pé àǹfààní tuntun wà níwájú wa, pé a tún ní àkókò láti ṣe ohun tó dára ju ti àná lọ. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ń fún ènìyàn ní ìrètí, ó sì ń gba ọkàn là kúrò nínú òkunkun alẹ́. Ní ti ọpọ̀ ènìyàn, òwúrọ̀ ni àkókò tí wọ́n fi ń ṣètò àfojúsùn ọjọ́ wọn, to-ọ́n sì fi n ṣe àdúrà tàbí tí wọ́n fi mọra sílẹ̀ fún iṣẹ́ ọjọ́. Síbẹ̀síbẹ̀ pẹ̀lú òun gbogbo ẹwà tí ìmọ́lẹ̀ òwúrọ̀ ní, ó tún kún fún ìkánjú. Òwúrọ̀ máa ń mú ìrora jíjì, ìfọ̀kànbalẹ̀ tí kò péye àti ìrónú púpọ̀ nípa ohun tí a gbọdọ̀ ṣe. Ọkàn ènìyàn le kún fún àníyàn. Ṣé màá di ibi iṣẹ́ ní àkókò? Kí ni mo ní láti parí lónìí? Ṣé ọjọ́ yìí máa dà? Gbogbo àwọn ìbéèrè wọ̀nyí má ń, má ń wá pẹ̀lú wọn, má ń wá pẹ̀lú wọn ìmọ́lẹ̀ òwúrọ̀. Èyí sì lè mú kí ìtara dínkù fún ìgbà díẹ̀. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ní ọwọ́ kejì, ó ń bọ́ pẹ̀lú ìsinmi. Nígbà tí òòrùn bá ń ṣubú sí ìwọ ọrùn, ayé máa ń yípadà díẹ̀díẹ̀. Ìmọ́lẹ̀ yẹn kì í ṣe kíkan bíi ti òwúrọ̀. Ó jẹ́ ìmọ́lẹ̀ pẹ̀lẹ́, aláwọ̀ púpà àti ọ̀fẹ́ tó ń fi ọkàn níbalẹ̀. Ní ìrọ̀lẹ́, ọkàn ènìyàn máa ń túnra kúrò nínú ìkánjú ọjọ́. Ó jẹ́ àkókò tí a ti parí ọ̀pọ̀ iṣẹ́ tí a sì lè jókòó ronú tàbí bá àwọn ènìyàn tí a fẹ́ràn sọ̀rọ̀. Ohun kan tí mo fẹ́ràn gan nipa ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni àkókò ìrónú tí ó mú wá. Ní ìrọ̀lẹ́, mo lè wo ohun tí mo ti ṣe ní ọjọ́. Mo lè ronú lórí àṣeyọrí mi àti àṣìṣe mi kí n sì fi ìpánú pé mo gbọdọ̀ yára bí ó ti di òwúrọ̀. Ìrọ̀lẹ́ ń fún mi ní àǹfààní láti mọ ara mi dáadáa, láti ṣe àtúnṣe okan àti láti dupe fún ohun tí mo ní. Ìrọ̀lẹ́ tún jẹ́ àkókò ìbáṣepọ̀ ní ọ̀pọ̀ ìdílé. Ìrọ̀lẹ́ ni wọ́n ti máa ń péjọ pọ̀, wọ́n máa ń jẹun pọ̀, wọ́n máa ń bá ara wọn sọ̀rọ̀ nípa bí ọjọ́ ṣe rí. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ń dá àyíká kan sílẹ̀. Pẹ̀lú èyí, ìrọ̀lẹ́ ní ẹ̀wà ayé tó yàtọ̀. Iwọ oorun lè ti, lè jẹ́ ohun tí, ìwọ oorun lè jẹ́ ohun ìyanu gan. Àwọn òòrùn lè yípadà láti òféèfé sí òṣùpá sí ọ̀sán sí aláwọ̀ ewé idán, ewé dídán. Gbogbo èyí rán wa létí pé ayé kún fún ẹ̀wà kódà nígbà tí ọjọ́ bá parí. Ìmọ́rẹ́, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ń kọ́ wa pé ìparí kì í ṣe dandan ju kò ń sì ń ṣe ohun búburú. Ó lè jẹ́ àkókò ìtẹ́lọ́rùn àti ìbùkún.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́, ó sì jẹ́ ohun pàtàkì kan nínú ìrìn àjò àti ìgbésí ayé ènìyàn. Káàdì iṣẹ́ jẹ́ ìwé kékeré kan tí a fi ń pín orúkọ àti nọ́mbà fóònù. Ó jẹ́ àmì ìdánimọ̀ ẹni nínú ààyè iṣẹ́, àfihàn ẹni tí a jẹ́ àti ọ̀nà kan tí a fi ń dá ìbáṣepọ̀ tuntun sílẹ̀. Káàdì iṣẹ́ tí mo ní ni a ṣe pẹ̀lú ìmọ́lọ́lúfẹ́ púpọ̀. Lórí káàdì náà, a kọ orúkọ mi kedere, ipò tí mo wà nínú iṣẹ́ tí mò ń ṣe, orúkọ ilé iṣẹ́ tí mò ń ṣiṣẹ́ fún àti àwọn ọ̀nà tí a lè fi bá mi kan sí mi bíi nọ́mbà fóònù, àdírẹ́sì ímeèlì àti nígbà mí, àdírẹ́sì ojú pópó wẹ́ẹ̀bù tàbí àkójọpọ̀ iṣẹ́ mi tí òyìnbó ń pè ní pọ́tufólì. Gbogbo àwọn àlàyé wọ̀nyí wà ní ìtọ́kasí dáadáa kí ẹni tó gba káàdì náà lè mọ ẹni tí mo jẹ́ àti ohun tí mo lè ṣe. Ìgbà àkọ́kọ́ tí mo gba káàdì iṣẹ́ jẹ́ àkókò pàtàkì fún mi. Ó jẹ́ àmì pé mo ti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi gẹ́gẹ́ bí ẹni tí a ti fi iṣẹ́ lé lọ́wọ́. Nígbà tí mo mú káàdì iṣẹ́ yẹn sínú àpò mi, inú mi dùn, mo sì ní ìmọ̀lára pé mo ti gba iṣẹ́ kan síwájú nínú ìlera iṣẹ́ mi. Láti ọjọ́ yẹn, káàdì iṣẹ́ ti di ohun tí mo máa ń gbé pẹ̀lú mi nígbà gbogbo, pàápàá jùlọ nígbà tí mo bá ń lọ sí gbòò ìpàdé àpèjọ tàbí ayẹyẹ tó ní ṣe pẹ̀lú iṣẹ́. Ọ̀kan lára àǹfààní pàtàkì tí káàdì iṣẹ́ ní ni ríran ìbánisọ̀rọ̀. Nígbà tí mo bá pàdé ènìyàn tuntun nínú ààyè iṣẹ́, dí dá káàdì iṣẹ́ fún wọn rọrùn ju kí n bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àlàyé ara mi lọ. Ní ìṣẹ́jú àyà díẹ̀, ènìyàn lè ní gbogbo ìtàn ìbánisọ̀rọ̀ mi lọ́wọ́ èyí ń jẹ́ kó rọrùn fún ìbáṣepọ̀ láti bẹ̀rẹ̀ ó sì ń fi àkókò pamọ́. Káàdì iṣẹ́ tún ń fi ìwà àti ìmọ̀ lọ́lúfẹ́ ènìyàn hàn. Bí káàdì iṣẹ́ bá dà, tí a ṣe ní, tí a ṣe ní pélépèle tí kò kún fún arúgbó, wọ́n máa ń fihàn pé ẹni tí ó ni jẹ́ ẹni tí ó ṣètò ara rẹ̀ dáadáa. Ní ti tèmi, mo rí káàdì iṣẹ́ gẹ́gẹ́ bí àfihàn àkọ́kọ́ tí ènìyàn máa rí nípa mi nínú ààyè iṣẹ́. Nítorí náà, mo ṣe ìtọ́jú púpọ̀ sí i nígbà tí mo bá ń pín, mo sì máa ń fún un ní ọwọ́ méjì pẹ̀lú ìbáṣepọ̀ rere. Ní ayé òde òní tí ìmọ̀ erọ̀ ayélujára ti gba ibi púpọ̀, àwọn kan lè rò pé káàdì iṣẹ́ ti di ohun àtijọ́. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé káàdì iṣẹ́ sì ní iyi rẹ̀. Kíákíá ni a lè pàdánù nọ́mbà fóònù nínú fóònù tàbí ká gbàgbé orúkọ ẹni kan tí a bá pàdé lórí ayélujára. Ṣùgbọ́n káàdì iṣẹ́ jẹ́ ohun tí a lè fọwọ́ kàn, tí a lè túnwò nígbàkígbà. Ó rán wa létí nípa ìpàdé kan àti ìbáṣepọ̀ tí a bẹ̀rẹ̀ nígbà yẹn. Káàdì iṣẹ́ tún ń fún mi ní ìgboyà. Nígbà tí mo bá ní káàdì iṣẹ́ láti fi fún ènìyàn, mo máa ní ìmọ̀lára pé mo ṣetán láti sọ ara mi di mímọ̀ nínú ààyè iṣẹ́. Ó ń fún mi ní agbára láti sọ pé "Èmi náà wà nínú ààyè yìí" mo sì mọ ohun tí mo lè ṣe fún wọn. Ìmọ̀lára yìí jẹ́ ohun tí ó mú kí n máa dẹrù láti bá ènìyàn tuntun sọ̀rọ̀. Síbẹ̀, mo tún mọ̀ pé káàdì iṣẹ́ kì í ṣe ohun pàtàkì jùlọ nínú àṣeyọrí ẹni. Káàdì iṣẹ́ sì lè ṣí ìlẹ̀kùn, ṣùgbọ́n ìhùwàsí rere, ìmu iṣẹ́ iṣẹ́ dáadáa àti iwa ọlọ́luwabi ni ó jẹ́ kó ṣe pátápátá. Nítorí náà, mo máa rí káàdì iṣẹ́ gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ìrìnàjò ìbáṣepọ̀ kì í ṣe òpin ìrìnàjò.

Ní ìgbé ayé ènìyàn, ìkẹ́kọ̀ọ́ kò ní ìpari. Bí a ṣe ń dàgbà sí, bẹ́ẹ̀ ni ayé n yi padà. Ìmọ̀ titun sì ń farahàn lójoojúmọ́. Ẹni tí ó bá dúró síbí kan tí ò fẹ́ kọ́ ohunkóhun titun, ó lè rí pé ayé ti kọjá lọ. Nítorí náà, lára ohun pàtàkì jùlọ fún mi ni ìfẹ́ láti kọ́ ìmọ̀ titun tó yẹ kí n darasi gẹ́gẹ́ bí ènìyàn tí yóò ṣi rànmílọ́wọ́ nínú iṣẹ́ àti ìgbésí ayé mi lápapọ̀. Ìmọ̀ titun tí mo fẹ́ kọ́ jùlọ lọ́wọ́lọ́wọ́ ni ìmọ̀ ẹ̀rọ ayélujára àti ọgbọ̀n ìmúlò rẹ̀. Ayé òde òní ti di ayé ìmọ̀ ẹ̀rọ. Gbogbo nǹkan ti ń lọ lórí kọ̀m̀pútà, fóònù alágbèéká àti íńtánẹ́ẹ̀tì. Láti isẹ́ ọ́fíìsì dé ilé ẹ̀kọ́, láti ọjà dé ilé ìfowópamọ́, ìmọ̀ ẹ̀rọ ayélujára ti di apá kan pàtàkì nínú igbé ayé wa. Mo fẹ́ kọ́ ìmọ̀ yìí dáadáa kí n má bàá jẹ́ ẹni tí ayé tuntun fi sílẹ̀. Ọ̀kan lára àpẹẹrẹ ìmọ̀ tí mo fẹ́ kọ́ ni ìtẹ̀síwájú ara ẹni nínú kọ̀m̀pútà. Bí a ṣe ń lo àwọn àpò ọ̀rọ̀ sọ́ftwarẹ̀ dáadáa, bí a ṣe ń dá ìwé iṣẹ́ sílẹ̀ ní ọ̀nà àmọ̀sẹ̀sẹ̀ dọ́kúmẹ́ǹtì àti bí a ṣe ń lo àpò ìṣirò spread sheet láti ṣètò ìṣúná àti àlàyé. Ìmọ̀ yìí yóò jẹ́ kí n ṣiṣẹ́ dáadáa kó sì dín àṣìṣe kù nínú ìṣe mi. Òmi tún ni ìmọ̀ ìtẹ̀síwájú lórí ẹ̀rọ ayélujára. Bí a ṣe ń kọ ìwé àkọọlẹ́ blog, bí a ṣe ń lo àwùjọ ayélujára, social medíà lọ́nà tó dá àti bí a ṣe ń fi ayélujára hàn gẹ́gẹ́ bí irinṣẹ́ ìtajà tàbí ìfihàn ara ẹni advertisement. Lónìí, ọ̀pọ̀ ènìyàn ń rí ànfàní láti fi ọgbọ́nà wọn hàn sí ayé pẹ̀lú ayélujára. Mo fẹ́ kọ́ ìmọ̀ yìí kí n lè lò ó láti pín èrò mi, ìrírí mi àti ìmọ̀ tí mo ní pẹ̀lú àwọn mìíràn. Ìdí mi tí mo fẹ́ kọ́ ìmọ̀ titun yìí ni pé ó jẹ́ ọ̀kan, ó jẹ́ kí ọkàn ènìyàn ṣí ṣí. Nígbà tí a bá kọ́ ohun tuntun, ọpọlọ wa máa ń ṣiṣẹ́ dáadáa. A sì máa ń rí àyè láti kọ́ ẹ̀kọ́ tuntun. Ìkẹ́kọ̀ọ́ kì í ṣe fún isẹ́ nìkan, ó tún ran ènìyàn lọ́wọ́ láti ní ìgboyà láti mọ ara rẹ̀ dáadáa àti láti rí pé ó lè ṣe ju ohun tí morò lọ. Pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayélujára, mo tún fẹ́ kọ́ ìmọ̀ èdè tuntun. Bí ó tilẹ̀ jẹ́ pé èdè Yorùbá ni èdè ìbí mi, mo gbagbọ pé ẹ̀kọ́ èdè mìíràn sì ilẹ̀kùn tuntun fún ènìyàn. Èdè tuntun sì jẹ́ ọ̀nà iṣẹ́ titun, ìbáṣepọ̀ titun àti ìmọ̀ àṣà titun. Kíkọ́ èdè tuntun ń kọ́ ènìyàn ní ìfaradà àti ìtẹ́lọ́rùn. Nítorí pé kò rọrùn láti kọ́ èdè mi, ṣùgbọ́n ẹ̀ṣọ́ èso rẹ̀ máa ń dára gan. Mo tún ń gbèrò láti kọ́ àwọn ẹ̀kọ́ mìíràn tí ó máa fún mi ní ìmọ̀ àti òye ṣíwájú sí ní ọjọ́ iwájú.